Ó ti tó bi ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo ti kẹ́yìn lọ sí ibi orin. Mi o rántí ọjọ́ náà pàtó ṣùgbọ́n mo mọ̀ pé ó ti pẹ́ díẹ̀. Kódà ilẹ̀ ti ta sí gan an. Ǹkan tí kò jẹ́ kí n ráyè lọ sí ibi orin ni wípé mo ń ṣiṣẹ́ púpọ̀ lọ́wọ́, mi ò le ráyè lọ sí ibi orin rárá.

Etígbọ̀ techno ni mò ń lò. Rárá o Infinix mọ ni. Tí mo gbà bí ẹ̀bùn mọ́ fóònù tí mo rà nígbà kan báyì, etí ìgbọ̀ náà dá púpọ̀. Mo fẹ́ràn láti fi máa gbọ́ orin torí pé ọhùn rẹ̀ jágaara, ó dá sókè ó sì ń tún dáradára létí. Mo sì máa ń fi lo etígbọ̀ tó fara balẹ̀.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti ìgbà tí wọ́n ti bí mi. Mi ò mọ̀ bó ṣe ń lo ọwọ́ òsì. Lójú mi ṣá kò sí èyí tí kò dára. Èyí tí orí bá ti yàn mọ́ ọlukalukú láti ìgbà ti won bá ti wà ní à ń lò. Mo ní àbúrò tó ń lo ọwọ́ òsì, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni èmi ń lò.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn orin òkè gidi gan-an ni. Kódà mo fẹ́ràn láti máa rin òkè lóòrèkóòrè àti ìgbà tí mo sì wà ní kékeré ni àwọn òbí mi ti fi orin òkè tán tí fi kọ́ mi létí àtàwọn ẹ̀gbọ́n mi náà. Gbogbo oríṣiríṣi orin aládùn la máa ń gbọ́. Hípú, ràpù, R&B mo fẹ́ràn rẹ̀ gan-an.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni tíì. Tíì ní ohun mímu tí mo fẹ́ràn jù lọ torí wípé àti kékeré ni mo ti fẹ́ràn láti máa mu tíì, bàbá mi ló sì fi tíì mímu kọ́ mi. Ojoojúmọ́ la máa ń mu tíì nígbà tí mo wà ní kékeré, mo sì ń mu díì sìn nígbà tí mo wà lágbà. Bóyá láàárọ̀ ni àbí lálẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn o. Kó dà mo ní tó àpò ẹ̀yìn mẹ́ta, ṣùgbọ́n ọ̀kan bá yìí ni mo fẹ́ràn jù nínú rẹ̀ torí wípé ó pẹlẹbẹ, ó sì dára láti máa gbé laptopu àti àwọn nǹkan gadgeti ni kékèké. Òun ló sì fẹ́ lẹ́wà jù nínú gbogbo àpò ẹ̀yìn mi.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò nǹkan dáadáa, mo sì máa ń ṣàyẹ̀wò gbogbo nǹkan fínnífínní, mo sì máa ń ṣètò mi dáadáa. Kódà gbogbo nǹkan ni mo máa ń fi sí ààyè rẹ̀, gbogbo nǹkan ló láyè tó máa ń wà. Mi sì ní ìgbàládun tí mi ò bá ṣètò nǹkan dáadáa tí gbogbo nǹkan ó sì sì ní àyè bí ipò tó yẹ kan wà ní ọ̀dọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo máa ń lo ẹ̀rọ yìí kí n lè mọ̀ gbọ́ orin mi ní ìdákẹ́jẹ́ àbí ohun kóhun tí mo fẹ́ máa ṣe kó jẹ́ inú etíì mi nìkan. Ki ṣe eléyìí tí yóò mọ pariwo sí gbogbo ènìyàn lè tí tí yóò sì mọ ni wọ́n lára.

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni àwọn ìwà tó dáradára bíi ọ̀ọ́tọ́, òṣìṣẹ́ tí ó máa ń yára ṣiṣẹ́, tí ó sì mọ ohun tó da láti ṣe, tí ó sì máa ń tètè dé ibi iṣẹ́ tí kì í sì pàrọ̀, tó sì máa ń múra ṣiṣẹ́, tó sì mọ iṣẹ́ náà dáadáa ni mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun.

Ibi tí mo fẹ́ràn jùlọ ní ìyàrá ìbùsùn mi nínú ilé mi. Mo fẹ́ràn ìyàrá ìbùsùn mi jùlọ torí wípé ibẹ̀ ni mo máa ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ibẹ̀ ni mo ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan, ibẹ̀ ni mo ti máa ń jẹun, ibẹ̀ ni mo ti máa ń ṣeré, ibẹ̀ ni mo ti máa ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan tí mo bá wà nílé.

Rárá o, mi kì í bínú nígbà tí n bá wà nínú ọkọ̀ torí wípé ọkọ̀ wíwà ṣòro, ó sì jẹ́ ǹkan tí èèyàn gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú ọkan tó péye àti ọpọlọ tó ń ṣiṣẹ́ déédé. Torí náà mi ò jẹ́ kí ohunkóhun bí mi nínú tí màá tí ń wa ọkọ̀ o, mo máa ń pa ìbínú náà mọ́ dìgbà mìíràn.

Èso tí mo fẹ́ràn jíjẹ jù ni èso ápù. Lẹ́yìn èso ápù tún ni èso ìbẹ́pẹ. Àh! Mo fẹ́ le sọ pé mo fẹ́ràn ìbẹ́pẹ gan ju ápù lọ especially tó bá jẹ́ ìbẹ́pẹ tó le tí ò tíì rọ̀ rárá. Àh! Mo fẹ́ràn jíjẹ rẹ̀ gan ni o. Gan ni.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àárọ̀ ọjọ́ Sátidé ni mo máa ń sábà fọ aṣọ, torí wípé ọjọ́ Sátidé ni mo máa ń rí ààyè. Mo ma n lọ ibi iṣẹ́ láti ọjọ́ Monday títí di Friday, tori náà aarọ ọjọ satide tí mi o ba ti lọ ibi isẹ ti mo wà n'ile maa tete fọ aṣọ mi laarọ kùtùkùtù ko le gbẹ.

Rárá o, n kò lù etí mi o. N kò lù etí mi torí pé ọkùnrin ni mí, mí ó sì dàbí àwọn ọkùnrin ìgbàlódé tí wọ́n máa ń s'oge bí obìnrin tí àwọn náà à lù tí máa kó yẹtí kó gbogbo rẹ̀ ṣeti. Rárá o, ọkùnrin gidi tó dá dúró tó dúró dédé ni èmi mi kò lùtí rárá o.

Nígbà tí òjò bá rọ̀, inú ilé mi ni mo máa ń sábà wà. Mi ò jáde nígbà náà. Mo sì máa ń fi àkókò náà sími, mo lè wà nínú ilé mi kí n má wo eré orí ìtàgé tàbí kí n má gbọ́ orin tàbí kí n má seré ìdárayá, kí n má gbá géémù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí pẹ̀lú àwọn èèyàn lórí Nẹ́ẹ́tì.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń fẹ́ mú nǹkan tí ẹni kejì bá ń fẹ́, èmi náà aa sì sọ nǹkan tí èmi náà bá fẹ́. A ó jọ wa mọ yẹ̀wo, ó sì rà wọ́n títí tí a ó fi dé àárín méjì tí a ó fi dé nǹkan tí yóò tẹ́ ẹ. Tí a ó fi ní àdéhùn tí yóò tẹ́ àwa méjèèjì lọ́rùn. Báyẹn ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà.

Kò ní ohun kan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán ọ̀. Ohun tí mo bá ti rí ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò ń jẹ nǹkan kan ní ọ̀sán. Yálà bóyá torí pé mò ń ṣiṣẹ́ tí mi o ráyè àbí mi o kò mọ ohun tí mo máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gàrí lásán ni mo máa ń mu àti ẹ̀pà. Torí náà kò sí ohun kan pàtó.

Bẹ́ẹ̀ni, mò má ń lo ọ̀pá ìfàmorà nígbà tí n bá mú omi mu, ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo má ń lò. Tó bá jẹ́ inú ìgò ni ohun tí mo fẹ́ mú wà, mo má ń lo ọ̀pá ìfàmorà dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ inú ike ni, mi i sábà lo ọ̀pá ìfàmorà nígbà naa.

Mo máa ń yẹ àwọn ọjà náà wò dáadáa kó tó di wípé a kúrò ní ilé iṣẹ́ tí a ti ń ṣe. Mo sì máa ń jẹ́ kó jẹ́ wípé gbogbo ìlànà tí ó yẹ ká lò láti ṣe àwọn ọjà náà ni a máa ń lò, a sì máa ń ṣe gbogbo ohun tó yẹ ká ṣe, a sì máa ń fi gbogbo èròjà tó yẹ ká fi ṣe ka tó kò jáde.